Bẹ́ẹ̀ni, mo ti, mo ti, mo ti kọ́ bí a ti máa lò fún ọjọ́ kan. Mo máa ń lo rí mi àti nǹkan, àmọ́ mo máa ń lo AI láti, láti gba result tó dá, result tó, ǹkan tó dára ní ǹkan tí wọ́n ń ṣe. Mo máa ń like AI torí ó máa ń fún mi ǹkan, ǹkan tí mo fẹ́.

Bẹ́ẹ̀ni mo ní irugbọ̀n, bo mo máa ń gẹ, mo máa ń jẹ irun irugbọ̀n mi. Àmọ́ mo ní irugbọ̀n, mo tì ní irugbọ̀n tí pẹ́ o láti ìgbà tí mo wọ seventeen i mo ti bẹ̀rẹ̀ sì máa ní irugbọ̀n, a nísiinyin gan irugbọ̀n ti wu, ó ti pọ̀. Àmọ́ mo ní irugbọ̀n ṣá, mo ní irugbọ̀n.

Tébùùlì ni ibi iṣẹ́, ó ní kọ̀m̀pútà lórí ẹ̀, àwọn ìwé tó wà, tó wà rẹ, tó wà súnmọ̀. Tébùùlì yẹn kò fi bẹ́ẹ̀ tóbi àmọ́ ó wà fún tébùùlì, ó lè gba àwọn nǹkan tí mo ń lò níbi iṣẹ́. So bí tébùùlì ni iṣẹ́ mi ṣe rí nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán pọ̀, nísìnyí gan-an mi ò mọ àti máa ya ǹkan mọ́. Mo ti, mo ti lọ́sẹ̀, mo ti gbàgbé àti máa, àti máa ya ǹkan. Àmọ́ mo fẹ́ràn àti máa ya ǹkan ṣá, tí mo bá rí ǹkan tí mo fẹ́ràn, màá yàá. Mo sì máa mo fẹ́ràn àti máa ya ǹkan.

Bẹ́ẹ̀ni, lójoojúmọ́ mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi. Lójojúmọ́ ni mo máa ń update, mo máa ń gbé sí latest version nítorí àwọn nǹkan tó máa ń mú software yẹn, tó máa ń mú code dà níyẹn a tì máa update lójoojúmọ́. Uǹkọ̀ tó dà fún kọ̀mpútà níyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ wíwẹ̀ tí mo bá ń wọ̀, tí mo bá fẹ́ lọ sí ìbaluwe, tí mo bá ń jáde ní ìbaluwe, mo ní aṣọ tí mo máa ń wọ̀, tí mo máa ń fi ń nu ara mi tí mo bá ṣe ṣetán. Mo ní aṣọ, aṣọ tí mo máa ń fi, tí mo máa ń wọ̀ lọ sí ìbaluwe, tí mo máa ń wọ̀ jáde.

Rara o, mí ò mọ bó ti máa ń ka àwọn èlé. Àwọn engineer, àwọn tó máa kọ́ ilé, àwọn tó máa ń fi àwọn, àwọn engineer, àwọn ló mọ̀ á tí máa ka àwọn èlé kí àwọn architect yà. So àwọn ló mọ̀ á tí máa ka, mí ò mọ̀ á tí máa ka àwọn èlé.

Orin Nigeria ni mo fẹ́ràn jù a ti máa ń gbọ́. Orin Nigeria tí àwọn akọrin máa ń kọ, iyen ni mo fẹ́ràn jùlọ tí a ti máa ń gbọ́, àti àwọn orin tí àwọn Òyìnbó máa ń kọ, nínú àwọn kan kan ni a máa ń gbọ́ yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin. Mo máa ń kọrin gán, ko n ṣe pe de de, mo máa ń kọrin. Mo fẹ́, orin nǹkan tí mo fẹ́ràn tí máa ṣe torí tí mo bá ń kọrin, ó máa ń gbé ìrònú, wàhálà kúrò lọ́kàn mi. Àwọn ìgbà tí mo máa ń kọrin, ah, ìdí yen tí mo fẹ́ràn tí máa ń kọrin ni yen pé ó máa ń gbé wàhálà kúrò lọ́kàn mi.

Tí irun mi bá ti kún. Mo máa gẹ̀ ẹ́. Bó bá ti kún díẹ̀, mo máa n gẹ irun mi torí tí mọ́ bá fi irun mi lẹ́ ko ko pọ̀, kò kí n dá lójú mi. Ẹ̀rù tí irun mi bá ti kún, mo sì rí pé à, mo ní ìgbà tí lọ gẹ̀ ẹ́, mà á lọ sí sọ́ọ̀bù barber lọ gẹ irun mi.

Akọkọ tí mo fẹ́ràn jù ni òwúrọ̀ kùtùkùtù, kùtùkùtù ni mo fẹ́ràn jù. Ẹni tí èèyàn bá ti bí, a máa wàásù dàda gbogbo ǹkan tí ó bá fẹ́ ṣe. Gbogbo ǹkan tí èèyàn máa ń ṣe láàárọ̀, ó máa ń jẹ́ kí èèyàn wà focus fun gbogbo ọjọ.

Ah, bẹ́ẹ̀ ni, mo máa ń wo aago ọwọ́, especially tí mo tó jẹ́ pé mi ò wà n lé, à mo máa ń wo aago ọwọ́ lala, but aago tí mo, tí mo wò jù ni aago tó wà nnú fone mì torí yẹn ọjọ́júmọ́ ni mo máa ń, nígbà gbogbo ni mo máa ń ṣí one mì àmo máa ń rí aago. But tí mi ò bá wà pẹ̀lú fone mì, aago ọwọ́ mi mo máa ń wò àmọ́ mo máa ń rí àkókò.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi ṣápò tí mo bá ń lọ síbi iṣẹ́, tí mo bá ń lọ sí anywhere. Àǹkóò ṣe èèyàn ní ilé mi, mo máa ń fi kọ́kọ́rọ́ mi ṣápò àbí mo máa ń gbé kọ́kọ́rọ́ mi, mo máa ń gbé kọ́kọ́rọ́ mi jáde níbi ibi gbogbo tí mo ti ń lọ. Tí mo bá délé, màá ṣí ìlẹ̀kùn, tí mi ò bá wà nílé, màá ti ìlẹ̀kùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń tí ń fọn dáadáa. Aà, nígbà tí mo máa ń school gan an a máa ń ṣe competition fún ẹni tó máa ń fọn dáadáa. And emi, mo jẹ́ ẹni tó máa ń fọn. Mo jẹ́ ẹni tó máa ń gẹ́tì gbogbo spellings tí mo máa ń ṣe. Ẹ̀h, ẹ́ẹ̀, ẹyẹ̀n kò ṣe problem fún mi.

Gbogbo àṣálẹ́ mo máa ń lò àti ìsinmi. M á jẹun dáadáa, máa sinmi dáadáa torí nínú ọ̀run mo máa ń ṣiṣẹ́ lórí fóònù mi. Mo máa ń ṣiṣẹ́ nínú ọ̀run. Wàsálẹ́ yẹn tí mo bá délé àbí tí mo bá wà nílẹ́, mo máa jẹun, mo máa sinmi. Mi ò kí ń jáde bẹ́ẹ̀.

Èmi nísìí mi ò tíì ní ọkọ̀ tí, ọkọ̀ tí mo máa ń fọ̀ o. Mi ò tí ì ní ọkọ̀ tí mo máa ń fọ̀, but tí mo bá lọ́kọ̀, àárọ̀ kùtùkùtù ni mo máa ń fọ ọkọ̀ mi, ehn, torí pé mà á gbé jáde lọ́jọ́ yẹn. Ànd àárọ̀ kùtùkùtù gan lo da tí mà á fọ ọkọ̀.

Mo máa wọ gíláàsì, bọ̀ kò ń ṣe nítorí pé ojú mi ò dáa. À, gíláàsì tí mo máa ń wọ ni gíláàsì a ti fi ṣàkọ, ọ̀nì mo máa ń wọ. Mmm, wọ aṣọ tó dáa, màá fi gíláàsì bojú, gíláàsì dú, ehen, gíláàsì dúdú ni mo máa ń wọ and then reason ni kejì tí mo máa ń wọ gíláàsì ni òrun, mi ò láìkọ́ òrùn bẹ́ẹ̀yen kí ó má wọ jú mi.

Ọ̀n batterí fóònù mi máa ń dúrò, bọ̀ kò ṣepé ó lágbára bẹ́ẹ̀ yẹn, bọ̀ ó máa ń dúrò fún àwọn, fún wákàtì bí i wákàtì méje tí mo máa ń tẹ̀, tí mo bá ń tẹ fóònù yẹn fóònù mi máa ń dúrò. Àdá amọ́ mi ní power bank tí mo fi ń charge é tí ó bá ti wà ló, tí àwọn iná bá múná de, màá mo máa plug è.

Àn, irú etí wò ni mo ti mo máa ń lò ni Airpod. Airpod Bluetooth ni mo máa ń lò. Tí mo bá fẹ́ gbọ́ orin màá kọ̀nẹ́ẹ̀tì e, ó máa kọ̀nẹ́ẹ̀tì. Tí ó bá ti kọ̀nẹ́ẹ̀tì tán, màá wa bẹ̀rẹ̀ àti máa gbọ́rin àbí nǹkan tí mo fẹ́ gbọ́ nígbà yẹn. Airpod ni mo máa ń lò.

Mo fẹ́ràn adùn vanilla. Vanilla ni mo fẹ́ràn jù nínú ice cream torí ó máa ń hù. Vanilla yen o máa ń dùn gan. Tí ẹ̀yan bá mu vanilla tó tutù gan, ice cream tó dùn jù niyẹn, àni ohun ni mo fẹ́ràn jù nínú gbogbo ice cream.

WiFi mi ó yára gan, ó yára gan. WiFi Airtel ó má n da gan but tí, tí ó bá fẹ́ ní problem, problem network, ó bá bad gan. But káṣọ pé WiFi yìí ó yára, WiFi yìí yára gan. Mo fẹ́ràn atí màá lò ó, torí ó máa n dá fún àwọn nǹkan, nǹkan kíákíá tí mo fẹ́ ṣe.

Mo máa ń lo, ehn, ìwé mi àti bírò mi ni mo máa ń lò. Ooo, màá kọ bí àwọn ǹkan ẹ́ máa ṣe lọ. Màá kọ nǹkan tó máa ṣẹlẹ̀ láàkọ́kọ́, ǹkan tó máa ṣẹlẹ̀ ní kejì, ǹkan tó máa ṣẹlẹ̀ ní kẹta, tó máa ṣẹlẹ̀ ní kẹrin. Bí mo ṣe máa ń kọ, màá kọ díẹ̀díẹ̀. Ooo, tọ́jọ́ yẹn bá ti dé, a máa mọ bá ṣe máa ṣe ǹkan tí a fẹ́ ṣe.

Tí mo bá lówó tó pọ̀, mi ò kí n pín owó bẹ́ẹ̀ yen. Àmọ́ tí àwọn ọ̀rẹ́ mi bá bèrè lọ́wọ mi pé ṣé jọ mo lè yá wọn lówó àbí mo lè fún wọn lówó, à mo máa ń fún wọn lówó o. Tí mo bá ní o máa fún wọn, tí mi ò bá ní tí mi ò ní, mi ò ní fún. So bí wọ́n ṣe máa ń pín owó nìyẹn.

Ìdùnnú àwọn tó ní iṣẹ́, àwọn tó ní business nìyẹn, kí ọjà wọn lọ fàá, kí ọjà wọn lọ fàá. Béèni, à, mo, òótọ́ ni o, mo fẹ́ kí ọjà mi, mo fẹ́ kí iṣẹ́ mi kó wọ ìlú kejì o. Mo fẹ́ kí business mi wọ ìlú tí mi ò tí ì lọ gan, ìlú tí mi ò tí dé. Òóun ni mo fẹ́ o.

Mo fẹ́ràn àti máa gbá bọ́ọ̀lù, mo fẹ́ràn àti máa sáré, a mo fẹ́ràn àti máa gbá table tẹnísì. Àwọn ìdárayá tí mo fẹ́ràn ni, mo fẹ́ràn àti máa, àti máa ṣe push up, àti àwọn tí mo máa fẹ́ràn ni láti máa gbé wéètì, mo fẹ́ràn ìyẹn, but mi ò tí bẹ̀rẹ̀ àti máa gbé wéètì.

Mo fẹ́ràn CRS, tí ó máa ń kọ́ wa, wọ́n máa ń kọ́ wa ní bíbélì. Mo fẹ́ràn agric, tí ó máa ń kọ́ wa, wọ́n máa ń kọ́ wa nípa, nípa àwọn kíni, àwọn oúnjẹ, àwọn ẹranko. Mo fẹ́ràn home economics, mo fẹ́ràn business sci-- ehn, business education àti basic science, àwọn ni mo fẹ́ràn jù.

Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù, òun ni mo fẹ́ràn jù ní ọjọ́. Tí mo bá jí lówúrọ̀, àkókò yen ni mo fẹ́ràn jù lọ́jọ. Torí àkókò yen mi ò ní nǹkan tó ń bọ́dà mi, mi ò ní nǹkan tí mo n ró, mo ṣẹ̀ṣẹ̀ jíì niyen mo fẹ́ wo nu ọjọ́.

Bẹ́ẹ̀ni, mò máa ń fi ipara sára. Ogbó ojújùmọ̀ mò máa ń fi ipara sára. Mò ní ipara tí mò máa ń lò fún ojú mi, mò ní ipara tí mò máa ń lò fún ara mi. Ipara tí mò máa ń lò fún ara mi, mi o kiń lò sí ojú mi. Ipara méjì ni mo ní. Mò máa ń kun ipara gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré ìdánì, mo máa ń ṣeré gan. Mo máa ń ṣeré ìdánì, mo máa ń play àwọn, àwọn game, àwọn game bi football. Bọ́ọ̀lù ni mo like jù, òun ni eré tí mo fẹ́ràn jù. Kí eyan má gbá bọ́ọ̀lù. Ẹ̀rẹ́ tí mo fẹ́ràn jù ni yẹ́n.

Ipòlówó mi ni ọ̀rọ̀ ẹnu. Mo máa ń lo social media, mo máa ń lo ọ̀rọ̀ ẹnu láti sọ fún àwọn èèyàn pé mo máa ń ṣe nǹkan yìí ò, àbí mo máa ń ta nǹkan tí mo máa ń tà lélé. Ti ó, ipólówó mi ni yen láti fàá kí everybody mọ̀ pé nǹkan tí mo máa ń ṣe léléyi àbí nǹkan tí mo máa ń tà léléyi.

Rárá o, mi ò kí ń ṣe yoga o. Mi ò mọ ǹkọ̀ tí yoga jẹ́ sẹ. Mo mọ ǹkọ̀ tí yoga jẹ́ bọ, mi ò kí ń ṣe yoga jàre. Mo prefer láti máa gbá bọ́ọ̀lù, àti máa sáré, but láti fara bálẹ̀ pé mò ń ṣe yoga, mi ò tíì ṣe rí.

Àná gan mo lọ sọ́jà. Mo máa ń lọ sí ọjà gan, mo máa ń lọ sọ́jà gan. Àná tí mo bá ráyè, mo máa ń lọ sọ́jà láti lọ ra nǹkan tí mo fẹ́ sè àbí nǹkan tí mo fẹ́ fi pamọ́ sínú fridge kí a máa lò díẹ̀ díẹ̀ láti ṣe oúnjẹ. Mo máa ń lọ sọ́jà gan.

Níbo? Mi ò tí lè ẹni, ènìyàn kan kúrò níbi iṣẹ́ rí o. Mi gán, nísìí mi ò lágbára e áti lé anybody kúrò. Oòo, mi ò lé ẹnìkan kan kúrò níbi iṣẹ́ rí torí èmi náà iṣẹ́ ni mò ń ṣe. Oòo, mi ò tí dé ipò atí máa lè yan kúrò ọṣẹ.

Àwọn tí mo bá fẹ́ mú rọ̀ rù rá ìpàdé, mo máa ń yọ àwọn aṣọ tí mo máa wọ̀ síbẹ̀. Tí mo bá ti wọ aṣọ mi tọ máa fọ̀, máa ayon e kó máa, kó máa shine, kó sharp lára mi. And eh tí mo bá fẹ́ ní ìpàdé bẹ́ẹ̀ tí mo máa sọ̀rọ̀, màá kọ nǹkan tí mo fẹ́ sọ. So mi ò ní máa ṣe mistake àbí kí ń máa jẹnu mi tí mo bá ti bẹ̀rẹ̀ tí máa sọ̀rọ̀.

Nnu ìṣòro tó ṣẹlẹ̀ láàrín àwọn ẹlẹgbẹ́ mi, èmi o kì í wọ àwọn irú ọ̀rọ̀ yẹn, but tí mo bá rí pé àwọn méjèèjì tó jẹ́ ẹlẹgbẹ́ mi àbí ọ̀rẹ́ mi òníṣòro, mo máa ń try làti bá wọn sọ̀rọ̀ pé kí ló fa ìṣòro yẹn, mo máa ń bá wọn sọ̀rọ̀ pé ìṣòro ko ni kò ní ìṣòro tí kò ní tan, so gbogbo nǹkan máa kọjá pé kó má worry, àwọn kan máa dà.

Rárá tí mo bá wà nínú ilé, mo máa ń ní àkókò àti mo má ń gba àkókò fúnra mi àti ṣe nńkan. Torí tí a bá wo eeyan kò ní àkókò nínú ayé bẹ́ẹ̀. Ṣé o, àkókò wo tí mo bá fẹ́ lò fún ara mi, mo máa ń gbà fún ara mi ni o.

Erò mí fún iṣẹ ọjọ́ iwájú ni pé màá ní, màá ní company mi tí mò ń run tó jẹ́ pé mi ni ọ̀gá níbẹ̀. Màá ní àwọn businesses tí mò ń ṣe. Màá ní àwọn, màá ní office tí mo ti kọ́ fún iṣẹ́ mi tí mo fẹ́ ṣe.

À, àárọ̀ kọtukọtu ni mo máa ń jẹ, àárọ̀ ni mo máa ń jẹ o. Mi ò, mi ò kí n sú dé ọ̀sán. Àárọ̀, àárọ̀ kọtukọtu tí àárọ̀ bá ti ṣe nísìń kan mo ti jí. Mi ò ráye tí máa sùn fún, fún wákàtí tó, tó jìnnà, wákàtí tó gùn.

Bẹ́ẹ̀ni, mo máa n pa àwọn fáìlì mi pamọ́ o. Àwọn fáìlì mi ni ibi iṣẹ́, mo máa n fi pamọ́, mo máa n fi pamọ́. So kó ní sọnù. Mo ní àwọn locker tí mo máa n lock e si, àwọn padlock àti key tí mo máa n fi sínú ibi tó safe.

Um, firstly, ibi tí mo ti ń ṣiṣẹ́, um, àwọn customer, ó jẹ́ ibi tí àwọn customer wọ́n máa ń, ǹkan o kì í tẹ́ wọn lọ́rùn. So, ǹkan tí a máa ń ṣe ni pé a máa ń ní feedback àti, àti gbọ́ ǹkan tí wọ́n ń rò, àti gbọ́ ǹkan tí wọ́n rò nígbà tí a ti ń ṣe service àti offer wọ́n ní service tán.

Àhn fún iṣẹ́ mi, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ní iṣẹ́ mi ni, bó ṣe máa, bó ṣe máa ṣe advertisement, bó ṣe, bó ṣe máa mú customer wá, bó ṣe máa ṣe àwọn, àwọn ads ẹ lórí television tí ó máa fi mú àwọn èèyàn wá. Ó ni mo fẹ́ kọ́, mo fẹ́ pé àwọn máa ṣe gan kí àwọn èèyàn máa rújú mi kí ó máa wá.

Àdúrà mi ni àárọ̀ kùtùkùtù tí mo bá ti jí, òun ní mo máa ń gbàdúrà. Mo máa ń gbàdúrà tí mo bá lọ sí ṣọ́ọ̀ṣì ani ìrọ̀lẹ́, tí mo bá fẹ́ sùn mo máa ń gbàdúrà. Oo, àwọn times, àwọn àkókò tí mo máa ń gbàdúrà nìyẹn.

Rárá o, oúnjẹ mi, mi nìkan ni mo máa ń jẹ oúnjẹ mi o. So níbi iṣẹ́ mi, emi nìkan ni mo máa ń jẹ oúnjẹ mi lọ́sàn-án. Mi ò bá anybody jẹ oúnjẹ. So, mà á ra nǹkan tí mo fẹ́ jẹ, mà á gbe lọ sí ibi tí mo ti ń jẹ.

Bẹ́ẹ̀ni, mò máa ń wo àwọn ètò tẹlifísàn, rẹ, mò máa ń gbọ́ news àárọ̀ àti news alẹ́, òun ò máa ń gbọ́ lórí tẹlifísàn. So mò máa ń wo àwọn ètò tẹlifísàn gan tí mo bá wà nilé abí, tí mo bá wà ibi iṣẹ́, mò máa ń gbọ́

Ìrìn àjò mi sí ibi iṣẹ́, o máa ń gba àkókò kan ni mo máa ń lọ àti lọ sí ibi iṣẹ́. So, ìrìn àjò mi níbi iṣẹ́, àkókò kan àbí àkókò méjì, ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì ló máa ń, ló máa ń gbà.

Ọmo mọ fẹ́ràn tí máa sáré, ó fẹ́ràn tí máa, tí máa gbá ball Awon màmáwọn eléré ìdárayá tí mo fẹ́ràn niyen So máa, máa keep me healthy, ajá láti ma wa strong.

Rárá o, mi ò fẹ́ràn tí máa jiyàn o. Ǹkan tí mi ò láìkì kan ni yẹn, mi ò fẹ́ràn tí máa bá ẹnìkankan á ti máa jiyàn. Náù o, tí èyàn bá ti sọ̀ nkàn pé bó ti jẹ́ leléyí, máa ba bẹ́ẹ̀. Mi ò ní, mi ò ní sọ pé rárá o, kò ṣe bẹ́ẹ̀ lò ti jẹ́.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dárijin àwọn tó ti ṣẹ mi, àwọn tó ti ṣe ǹkan tí mi ò fẹ́ràn, mi ò láiki ẹ́. Àwọn tó bá sọ fún mi pé, kí má bínu, máa dári ji wọ́n. Tí wọ́n bá sọ fún mi pé kí má bínu, máa sì dari ji wọ́n.